Bẹ́ẹ̀ni mo máà ń fi ìpara sí ara ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kí n tó jáde lọ ibiṣẹ́ tí n bá ti wẹ̀ tán, èmi a máa lo ìpara sí ara mi. Ìdí sì ni pé ó máa ń jẹ́ kí ara mi dán kò kín ń jẹ́ kí ara mi, kò kín ń jẹ́ kí ara mi gbẹ. Ó dára láti máa fi ìpara sí ara nítorí pé ó máa ń jẹ́ kí àwọ̀ dán ó sì máa ń jẹ́ kí ara wà ní ìlera. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wà ní àsìkò ọyẹ́, ó di dandan kí ẹ̀yàn lo ìpara láti fí para, nítorí pé ojú ènìyàn a máa funfun, ara ènìyàn a sì máa funfun pẹ̀lú nítorí ọyẹ́. Fún ìdí èyí ó ṣe kókó nígbà náà láti lo ìpara sí ara torí tí èyí ò bá lo ìpara ara lè máa bẹ́ àbí kí ara funfun tí ò sì dà fún ìlera ara rárá. Èmi fẹ́ràn láti máa lo ìpara sí ara mi nítorí pé ó máa ń jẹ́ kí ara mi dán ó sì máa ń jẹ́ kí ara mi kó wà ní ìlera.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ni, nígbà náà mo ní, mo gba admission sí ilé ìwé kan ní Ondo State. Mo sì jẹ́ ọmọ bíbí ilẹ̀ Èkó tí ó sì jẹ́ pé Èkó ni a ti ń gbé láti ilé. Ṣùgbọ́n nígbà tí mo géènì admission sí Ondo State, ó jẹ́ ibi tí ó jìnnà gidigidi sí ibi tí mò ń gbé, ó sì jẹ́ ìlú mìíràn tó yàtọ̀ gidigidi sí ibi tí à ń gbé. Kò rọrùn fún mi rárá láti, láti lọ síbẹ̀ nítorí pé ó jẹ́ ibi tí mi ò dé rí, ó sì jẹ́ ibi tí ó jìnnà gidigidi. Ṣùgbọ́n ìgbà tí mo dé bẹ̀, mo padà get used sí agbègbè náà.

Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára tí ń bá jẹun, nítorí pé ó ṣe kókó kí ènìyàn ní ìwà tí ó dára tí ó bá ń jẹun lọ́wọ́. Nítorí oúnjẹ jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì fún ara, tí ó sì ṣe fi ọwọ́ jẹlẹ̀nkẹ́ mú. Àwọn ìwà tí ó dára tí mo ní tí bá ń jẹun ni pé èmi ò kì í sọ̀rọ̀ tí ń bá jẹun, kó dà tí bá wà ní restaurant àbí tí àwọn èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jáde. Ni àkókò tí a bá ń jẹun lọ́wọ́, gbogbo wa máa dákẹ́ títí tí a máa fi jẹun tán. Ti a bá wá jẹun tán, fi a kan n step down oúnjẹ wa pẹ̀lú bóyá nǹkan mímu, àma wa lè máa sọ̀rọ̀. Ṣùgbọ́n tí ń bá ń jẹun lọ́wọ́, èmi ò kí ń sọ̀rọ̀ rárá nídìí oúnjẹ. Bẹ́ẹ̀ sì ni, mi ò kì í dìde kiri tí bá ń jẹun lọ́wọ́. Ibi tí mo bá jẹ kò sí ni mo máa jẹ kò sí tí màá fi jẹ oúnjẹ mi tán. Mo fẹ́ràn láti máa ní ìwà tó dára níbi nígbà tí mo bá ń jẹun, nítorí pé ó ṣe pàtàkì fún ìlera wa. Nítorí ẹni tí ó bá ń sọ̀rọ̀ nígbà tí ó bá ń jẹun, ó lè ṣe é ṣe kó gbé oúnjẹ náà parí, tó sì lè ṣe ní jàmbá. Fún ìdí náà, mo máa farabalẹ̀ láti lo láti jẹ oúnjẹ mi.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Ní ọ̀pọ̀ ìgbà tí èmi àti àwọn oníbàárà mi bá ní àpéjọpọ̀, a máa ń sábà fi sí ọ̀sán ni. Taa bá sì sí ní àpéjọpọ̀ náà ní ọ̀sán, kí àwọn oníbàárà mi tó padà lọ sí ẹ́ ẹnu iṣẹ́ wọn àbí kí wọ́n tó padà lọlé, a máa ní àjọjẹpọ̀ tí àtijọ́ máa ń jẹun. Ó ṣe pàtàkì fún relationship èmi àti àwọn oníbàárà mi nítorí pé ó máa ń fi wọ́n ní ọ̀kan balẹ̀ láti lè farabalẹ̀ bá mi ṣiṣẹ́ àti pé ó máa jẹ́ kí ọkàn wọn balẹ̀ pẹ̀lú mi. Ó sì máa ń fún wọn ní ìrètí pé lótitọ mo ka àwọn sí mi ò sì fi wọ́n ṣeré. Nípa ti èmi, bí bá àwọn oníbàárà mi jẹun papọ̀ máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ náà nítorí pé mo máa mọ̀ pé ní òótọ́ wọ́n fẹ́ràn iṣẹ́ tí mo ń bá wọn ṣe. Ó sì máa ń jẹ́ kí àjọṣepọ̀ wa kí ó dánmọ́rán si.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ gidigidi. Tí bá rí ẹni tí ó nílò ìrànlọ́wọ́ mi, èmi a máa ràn án lọ́wọ́. Bí mo ṣe máa ń ràn wọ́n lọ́wọ́ dẹ̀ pín sí ẹ̀pà tí ó pọ̀. Ìgbà mìíràn tí bá rí ẹni tó nílò owó, tí kò ní owó lọ́wọ́, tó ṣaláì ni owó tí ó sì ní nǹkan pàtàkì tó fẹ́ fi ṣe, èmi a máa bù wọ́n lówó. Kódà ìgbà mìíràn tí bá bù wọn lówó, kò ń rọrùn fún mi nítorí pé èmi náà nílò owó. Ṣùgbọ́n tí bá tú rí ẹni tí ó tú nílò owó jù mí, tí nǹkan tó fẹ́ fi owó náà ṣe sì ṣe pàtàkì gidigidi, èmi a máa bù wọ́n ní owó. Bẹ́ẹ̀ sì ni tí bá rí ẹni tí ẹbí ń pa, èmi a máa fún wọn ní oúnjẹ torí mo mọ bí àwọn nǹkan wọ̀nyí ṣe máa ń rí ní ara. Ẹni tí ẹbí ń pa, kò sí ọ̀rọ̀ tí ènìyàn lè fẹ sọ tí fẹ́ wọlé tí ẹni tí ẹbí bá sì ń pakẹ̀rẹ̀, ó lè jalè. Fún idi eyi tí bá rí ẹni tí ẹbí ń pa tí mo sì ní agbára ti ràn án lọ́wọ́, èmi a máa ra oúnjẹ fún wọn. Bẹ́ẹ̀ sì ni tí bá rí ẹni tó nílò ìmọ̀ràn mi, èmi a máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn mi. Ó tì wule kó kéré kí ó mọ̀. Mo máa ń gbìyànjú láti ran àwọn ènìyàn lọ́wọ́ gidi nítorí pé ní ìparí, wọ́n máa ń padà ní lo rẹ̀, wọ́n sì máa mọ iye rẹ̀.